Bẹ́ẹ̀ni, ni gbogbo ìgbà. Nítorí pé tí mo bá ti fọkàn mi sí ǹkan, mo máa ń rí pé mo ṣe àṣeyọrí lórí ǹkan náà. Gbogbo ìgbà ni mo máa ń rí pé mo ṣe àṣeyọrí lórí ǹkan tí mo bá ti fọkàn sí. Bo ṣe jẹ́ gangan nìyẹn, kò sí ìgbà kan tó yẹ́ rì í, mo máa ń bá a ni.

Tí n bá kọ́kọ́ gbé fóònù, màá ní pé, báwo ni mó ṣe lè ràn yín lọ́wọ́ o. Màá dé bèree orúkọ èyàn tó n pè. Léyìn ìgbà tí n bá bí orúkọ èyàn tó n pè, màá dé bère kínni ìdí tí èyàn yẹn fi ń pè, tàbí tani èyàn yẹn fẹ́ bá sọ̀rọ̀.

Fóònù mi o n jìnnà sí mi, mo máa n lo fòònù ní gbogbo ìgbà. Nítorí pé mo máa n fi fòònù mi ṣe ǹkan tó ṣe pàtàkì. Nítorí ẹ fóònù mi o n jìnà sími, mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́, ìgbà mìí.

Bẹ́ẹ̀ni mo ní gíláàsì oorun tí mo máa ń wọ̀ láti fi bo ojú mi nítorí, nítorí oorun tí oorun bá pọ̀. Bẹ́ẹ̀ ni mo ní gíláàsì oorun tí mo máa ń lò ní gbogbo ìgbà nínú oorun.

Wi-Fi mi ò yára tó. Ìgbà mí ò máa ń yára, ìgbà mí kò ní yára. Ṣùgbọ́n ó yí ṣe ló lati fi ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣùgbọ́n kò ń yára ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ni, mo lè sọ pé kò yára tó.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra oúnjẹ ní òpópónà lẹ́kọ̀ọ̀kan nítorí èkó tí mo wà ó jẹ́ ibi tó ń pé ìgbà mí àti dáná. Ó máa ń pẹ́, ọ̀nà ọ̀dẹ́ sì lé, ọ̀nà ọ̀dẹ́ máa ń dí ìgbà mi. So, mo máa ń ra oúnjẹ ní òpópónà. Mo fẹ́ràn kí ń máa ra oúnjẹ lópópónà lẹ́kọ̀ọ̀kan.

Bẹ́ẹ̀ni mo mọ bí wọ́n ti ń se oúnjẹ dáadáa. Mo mọ oríṣiríṣi oúnjẹ sè. Mo mọ rice sè, mo mọ ọbẹ̀ ẹ̀gúsí sè, mo mọ ọbẹ̀ ọ̀gbọ̀nọ́ sè. Mo mọ bí wọ́n ti ń se oúnjẹ dáadáa. Mo mọ oúnjẹ ilẹ́ wa sè dáadáa, ìyẹn oúnjẹ Nàìjíríà. Mo mọ yán güún, mo mọ ebà tẹ̀, mo mọ oríṣiríṣi ọbẹ̀ náà sè.

Mo máa ń lo fóònù mi láti, láti fi ṣe nǹkan bẹ́ẹ̀ nígbà mí, so fóònù mi náà ni mo máa ń lò láti fi lo àkókò nígbà tí n bá wà nínú ìlà. Màá ń lo fóònù mi, màá kọ́ fi wo àwọn ǹkan kan lórí ńẹ́ẹ́tì.

Bẹ́ẹ̀ni mò máa ń lo dàda, òun náà mo máa ń fi ṣe nǹkan púpọ̀ jùlọ. Mò máa ń lò ó ní gbogbo ìgbà ní ojojúmọ́ nítorí pé ó bá mi lára mu, mo sì fẹ́ràn láti máa lò ó ní gbogbo ìgbà. Túálé bàbá, good evening.

Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀wà ní òwúrọ̀. Ẹ̀wà. Ṣùgbọ́n tí ǹ bá jẹ ẹ̀wà, n màá ń jẹ bread àti tíì. Ìgbà míì, mo dẹ̀ máa ń jẹ rice, ṣùgbọ́n ẹ̀wà ni mo fẹ́ràn kí n máa jẹ jù ní òwúrọ̀. Mo fẹ́ràn ẹ̀wà dáadáa.

Mo fẹ́ràn láti máa lọ sí ibi tí wón bá ti ń wọ ball nítorí pé mo fẹ́ràn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá dáadáa. Mo fẹ́ràn kí má lọ sí ibi tó bá ti ń wọ ball, kò bá jẹ́ ibi tí wọ́n ti ń mutí, kò dẹ́ bá à jẹ́ ibi tó ti ń wọ ball nìkan tó máa sanwó wọlé, mo fẹ́ràn kí má lọ sí ibi tó bá ti ń wọ ball.

Ìbáṣepọ̀ wa dùn rége dáadáa. Ó fẹ́ràn mi èmi náà sì fẹ́ràn ẹ̀. Ẹ̀ igbà mií a máa ń jà ṣùgbọ́n ju bẹ́ẹ̀ lọ, a jọ fẹ́ràn ara wa ni kí iṣẹ́ ba lè lọ dáadáa náà ni. Ìbáṣepọ̀ wa dùn rége dáadáa.

Ah! Ṣe mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ nítorí ekó ni mo wà, mò ń gbọdọ wà lórí ìdúbulẹ̀pẹ̀, àìijẹ́bẹ́ mi o ní tètè dé ibi iṣẹ́. Igbà tí mo bá lọ sí ibi iṣẹ́ gan, mo máa ń tètè jí, mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀

Mo fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, òun náà ni mo fẹ́ràn jù. Eh, klọ́ọ̀bù tí mo dẹ́ ń support náà Arsenal ni. Eré ìdárayá tí mo fẹ́ràn jù náà ni kí ń máa wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Ìgbà mí náà, èmi náà dẹ̀ máa ń gbá bọ́ọ̀lù, mo mọ bọ́ọ̀lù gbá dáadáa, bọ́ọ̀lù àfẹsẹ̀gbá.

Ìdojúkọ pọ̀ ní ibi iṣẹ́ mi. Ìgbà mí àti débí iṣẹ́ máa ń le nítorí èkó ta wà, ìdínà máa ń wà ní gbogbo ìgbà. Yàtọ̀ sí ìyẹn, àwọn ìdojúkọ tó tún wà náà tún ni àwọn customer imí ninú wọn onínú fúnfu ni. Èèyàn gbọdọ̀ fi sùúrù bá wọn sọ̀rọ̀.

Óti ó, mi ò kí ń wọ gíláàsì, ojú mi rírun dáadáa, mi ò need gíláàsì. Yàtọ̀ sí gíláàsì ọ̀run tí mo máa ń wọ torí ó ń bá mu, mi ò kí ń wọ gíláàsì mi.

Há báwo ni mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Ẹ̀ẹ́ mo jẹ́ ẹni tó máa ń ronú jinlẹ̀ gan-an, tí n bá ti fẹ́ mú èrò tuntun wá mo máa ń fẹ́ràn kí n ma dá wà. Tí n bá ti dá wà, èrò tuntun máa wá sí orí mi. Ìgbà mí dèéré ó lè jẹ́ nǹkan tí mo rí nínú tẹ́ẹ̀lì tàbí tí mo gbọ́ nínú àsọ̀rọ̀ mágbesì iyẹn nínú radio bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá nìyẹn.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn, nítorí pé ó ṣe kókó kí èèyàn máa ṣe ìsọdọ̀tun ọkàn lẹ́kànkan. Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn ní ìgbà tó bá yẹ́ kí n ṣe, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó ń bá mi lára mu, ó jẹ́ máa ń jẹ́ kí n mọ ǹkan tí màá ṣe nígbà mìíràn.

Há! Àwọn wo ni mo fẹ́ràn jù? Àwọn tí mo fẹ́ràn jù ni àwọn ẹ̀gbọ́n mi, ẹ̀gbọ́n mi méjèèjì, mo sì fẹ́ràn àbúrò mi, mo sì fẹ́ràn bàbá mi tó ti ṣe aláìsí, mo sì fẹ́ràn ọ̀rẹ́ mi kan tó wà ní ìlú òyìnbó, orúkọ rẹ jẹ́ Emmanuel.

Ṣé mo mọ bí wọ́n ti ń ka àwòrán ilé? Díẹ̀, mo mọ díẹ̀ bí wọ́n ti ń ka àwòrán ilé. Nítorí pé mo ṣe geography nígbà tí mo wà ní ilé ìwé, ṣùgbọ́n kò ṣe kó pọ̀ lọ títí táàrà. Mo mọ bí wọ́n ti ń ka àwòrán ilé díẹ̀.